Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀, mo sì níí, mo sì máa ń lo aṣọ náà ní gbogbo ìgbà tí èmi bá ti fẹ́ wẹ̀. Ni ilé tèmi nínú ilé ìwẹ̀ mi, mo máa ń fi aṣọ kalẹ̀ tí mo mọ̀ fi ń wẹ̀. Nítorí pé, kẹ́yan ni aṣọ wíwẹ̀, ó jẹ́ ǹkan tó da.

Ó ti ṣe díẹ̀ náà tí mo kọ ọwọ́, tí mo lo ọwọ́ ẹ̀yìn, mo sì lo ọwọ́ ẹ̀yìn, ngbà yẹn náà ni kí n fi gbáyan ní ojú nítorí pé ẹni náà ṣe oun tí ò yẹ èbí láti ìbínú tí mo átara bínu. Mo kàn fi ọwọ́ ẹ̀yìn mo kàn fi gbá ojú ẹ̀ nígbà náà ni.